Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ ni mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera, torí pé oúnjẹ tí a bá jẹ òun náà ni nǹkan tí a jẹ so gbogbo ǹnkan tó bá ń lọ sí ẹnu wa ó gbọ́ ní ṣe fún ǹnkan tí ó mú ìlera wa yá gágá.

Ṣé o ti rin ìrìn àjò lọ sí ìlú mìíràn rí? A bẹ́ẹ̀ni dáadáa, mo ti rin ìrìn àjò lọ sí oríṣiríṣi ìlú, láti ìlú Kwara lọ sí ìlú Ọ̀ṣun, láti ìlú Ọ̀ṣun lọ sí Òndó, láti Òndó padà wá sí Ọ̀ṣun, mo sì ti rin láti ìlú Kwara lọ sí Ìbàdàn náà rí.

Ṣé o máa na ara rẹ? A, ooo, mi ò na ara mi o. Mo kàn lè bá ara mi wí tí wọ́n á ṣe nǹkan tí ò da. Èmi kì í na ara mi ẹni tí orí rẹ̀ ò ko bá pé ni a máa na ara rẹ̀. Mo lẹ́ bá ara mi wí tín bá ṣe nǹkan tí ò tọ̀ àbí nǹkan tí ò yẹ.

Ṣé o ní irungbọ̀n? Hahahaha. Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n gẹ́gẹ́ bí ọmọkùnrin. Irungbọ̀n mi ó ṣẹ̀ṣẹ̀ ń jáde ni, ṣùgbọ́n ó ti ń tò papọ̀. Ókù dí ẹ̀ tí yó fi kún dáadá tí wọ́n fi má wò wípé àgbàlagbà ni ọmọ eléyi nítorí irungbọ̀n rẹ̀. Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? À, bẹ́ẹ̀ ni o. Kò sí e ni tó fẹ́ wàhálà, kò sí eni tó fẹ́ ermm ìdáàmú́. So nípasẹ̀ bẹ́ẹ̀, èmi máa ń rìn ní àlàáfíà. Bí mo bá lọ ní ìletò tàbí ní àárín ilé tàbí ní ẹ̀gbẹ́ ọ̀do wọn olùbágbè mi, ìrìn àjò tẹ̀mi kì í méwú dání Mo fẹ́ràn àlàáfíà púpọ̀, mo máa ń rìn ní àlàáfíà.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Hmm. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn torí eleyi jẹ́ nnkan tó ṣe kókó fún ẹ̀dà. Ìgbà mìí tí ọkàn lè porúru, eeyan need láti jókòó, ko rónu, ko wo ǹkan tó ń ṣẹlẹ̀, ko try àti jẹ́ kí gbogbo nnkan tí ó ń ṣe màwùrù máwùrù nínú ọkàn àbí ní orí rẹ kó jẹ́ kó lọ, kó jẹ́ kí àlàáfíà, kó jẹ́ kí atẹ́gùn kó fẹ́ sí ọ, ẹ̀hẹ̀n kó farabalẹ̀, kó jẹ́ kí nnkan tuntun kó wọlé. Bẹ́ẹ̀ni, ó ṣe kókó kí ń ṣe ìsọdọ̀tun ọkàn.

Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Ibi tí mo gbé, ó ná ẹsẹ̀ díẹ̀ sí títì. Láàárọ̀ láàárọ̀ tó bá jáde kúrò nílé, sì máa rí ẹni tí yóò gbé mi dé títì. Ṣùgbọ́n tí mi ò bá rí, màá rìn ìrìn àjò ọtọ́ ìṣẹ́jú mẹ́wàá dé títì. Láti bẹ̀, màá dá korope dúró. Korope náà ni màá sọ fún ní ibi tí mò ń lọ. Màá dẹ̀ fún lówo. Ó dẹ̀ máa gbé mi dé ibi tí mò ń lọ. Bẹ́ẹ̀ ni mo sì máa ń rin ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́.

Báwo ni o ṣe má n se ń bá ṣe pọ̀ pẹ̀lú àwọn alábàásisẹ́pọ̀? O dá kí èèyàn mo n gbé ní àlàáfíà pẹ̀lú àwọn alábàásisẹ́pọ̀. Àwọn ènì yí le jẹ́ olùrànlọ́wọ́ rẹ, wọ́n le jẹ́ onídùúró rẹ ní ọjọ́ tí ò bá si n ibi iṣẹ́. O dá kí wọ jẹ́ ọ̀rẹ́ pẹ̀lú àwọn alábaásisẹ́pọ̀, won o gbodo jẹ́ ọ̀tá èèyàn. Omi leeyan, eeyan o mọ ibí tí eeyan ó ti pàdé lọ́jọ́ mi. So mo má n ṣe dáadáa pẹ̀lú àwọn alábàásisẹ́pọ̀ mi.

Kí ni o máà n ṣe ní òwúrọ̀ kankan? À, tí má ti jí ní òwúrọ̀, máa kọ́kọ́ ké pe ẹlẹ́dàá mi, máa gbàdúrà sì máa dúpẹ́ lọ̀rọ̀ rẹ̀ fún òrè ọ̀fẹ́ láti rí ọjọ́ mìíràn. Lẹ́yìn náà, máa sì gbàdúrà tán. Màá tún agbègbè mi ṣe, máa ṣe iṣẹ́ tójékìí ṣe, máa dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ mi fún òjọ́ yẹn. Bẹ́ẹ̀ ni, òwúrọ̀ lọ́jọ́.